Mo máa ń ra oríṣiríṣi nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì tó jẹ́ ọjà ayélujára. Lórí ọjà ayélujára, èmi fẹ́ràn láti máa ra àwọn oríṣiríṣi nǹkan ló ilé bí kísínì ní kísínì tàbí àwọn nǹkan ló bí fóònù, ẹ̀lẹ́túróníkì, earpiece phone tàbí ago. Ìgbà mìíràn èmi a sì máa ra aṣọ, bàtà lórí ayélujára. Ayé ọjà títà, ọjà títà ní orí Íńtánẹ́ẹ̀tì tó jẹ́ ọjà ayélujára ti fi, ó ti mú ìrọ̀rùn bá ni láti ra nǹkan ní ẹ̀dínwó tí kò sì ní wọn jọjọ. Oríṣiríṣi nǹkan ló wà ní ọjà Íńtánẹ́ẹ̀tì tí èèyàn lè rà ní ẹ̀dínwó, ní ẹ̀dínwó kékeré tí kò sì wọ́n rárá àti rárá.

Àwọn nǹkan tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi bá wo òṣìṣẹ́ ẹgbẹ́ mi tó ń ṣe ìmẹ́lẹ́ tí kò jáfáfá lẹ́nu iṣẹ́ rẹ̀, tàbí tí mo wo iṣẹ́ iwájú mi tó ti pọ̀ lọ́pọ̀lọpọ̀ tí kò ṣíṣí àkókò fún èmi láti ṣe àwọn iṣẹ́ yìí. Ó máa ń ta mi lára ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pé kí èmi tètè parí iṣẹ́ náà àti pé mo èmi ò fẹ́ràn ẹni ìmẹ́lẹ́ ní ẹgbẹ́ mi àbí tòsí mi. Mo fẹ́ràn kí èyàn jáfáfá mọ́ iṣẹ́ rẹ̀. Tí èyàn kò bá jáfáfá mọ́ iṣẹ́ rẹ̀ níbi iṣẹ́, ó máa ń ta mi lára ní gbogbo ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi kò sì fẹ́ràn sí í rárá tàbí àti rárá.

Àwọn ọṣẹ ìgbọ̀nsẹ̀ tí èmi máa ń lò ní ilé ìgbọ̀nsẹ̀ mi ni àwọn ọṣẹ detachẹ́ẹ̀tì omo tàbí ọṣẹ inú ọṣẹ ninú ike tí ìgbàkígbà tí èmi bá ti ṣe ìgbọ̀nsẹ̀ tán, èmi á sì tẹ̀ ẹ́ nínú ike yìí, màá fi ra ọwọ́ mi, màá fi ra ọwọ́ mi láti fọ. Ìgbà mí ì, èmi máa ń lo sanitizer láti sanitize, láti fi fọ ọwọ́ mi mọ́ nígbàkígbà tí èmi bá ti ṣe ìgbọ̀nsẹ̀ tán. Oríṣiríṣi ọṣẹ oun lówa ti èèyàn máa ń lò ní ilé ìgbọ̀nsẹ̀, ṣùgbọ́n èmi, èmi ń fẹ́ràn láti máa lo àwọn ọṣẹ tí wọ́n máa ń ṣe sínú ike, ike tí èmi sì le tẹ̀ láti fi fọ ọwọ́ mi nígbàkígbà tí èmi bá ṣe ìgbọ̀nsẹ̀ tán.

Batiri fóònù mi máa ń dúró dáadáa kì í sì já ní ìjákujá. Nígbàkígbà tí èmi bá charge i batiri fóònù, batiri fóònù mi, a sì dúró, a sì dúró sí oyè tí èmi charge irẹ̀. Kód yálà, kò sí bí èmi bá ṣe lò ó tó batiri fóònù mi, a máa dúró dáadáa kì í já ní ìjákujá. Ó sì wuyì púpọ̀ nítorí pé kíni, ó ń ṣiṣẹ́ tó dá mọ̀ràn-ìmọ̀ràn ti kì í sì já ní ìjákujá. Ó dúró, ó wọ́n dúró ṣinṣin ó sì tọ́jọ́, ó sì máa ń tó tó àkókò tó pẹ́ gan kí ó tó lọlẹ̀. Batiri fóònù mi a máa ṣiṣẹ́ gidigidi tí èmi sì fẹ́ràn rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí èmi bá ń lò ó. Batiri gidi ni batiri tó bá fóònù mi ń ṣiṣẹ́.

Àwọn nǹkan tí èmi máa ń wá nínú òṣìṣẹ́ tuntun mi ni pé kí òṣìṣẹ́ tuntun mi jẹ ẹni tí ó jáfáfá, tí ó sì mú iṣẹ́ rẹ̀ ní ọ̀kúkúndùn, tí kò sì n ṣe ìmẹ́lẹ́, tí ó sì máa ń dé ibi iṣẹ́ ní àkókò ìgbàkígbà tó bá yẹ kó dé ibi iṣẹ́. Mo fẹ́ràn, nǹkan tí mo fẹ́ràn, nǹkan tí mo fẹ́ràn tàbí tí mò ń wá nínú òṣìṣẹ́ tuntun ni kí ó jáfáfá mọ̀rànyin mọ̀rànyin, kí ó sì ní àkóyarí ní ìdí iṣẹ́. Mo fẹ́ràn kí òṣìṣẹ́ tuntun jẹ́ ẹnìkan tí ó mú iṣẹ́ ní ọ̀kúkúndùn, tí kì í sì fi iṣẹ́ ṣeré rara, tí kò ní ìmẹ́lẹ́ tàbí òròjú ní ìdí iṣẹ́. Tí n bá ti rí àwọn, bá ti rí àwọn nǹkan tí mo dárúkọ yìí nínú òṣìṣẹ́ tuntun, ó máa wú mi lórí, ó sì máa jẹ́ kí n nífẹ̀ẹ́ sí òṣìṣẹ́ bẹ́ẹ̀. Ní ìgbàkígbà tí èmi bá ti rí òṣìṣẹ́ tuntun náà tí mo sì rí pé ẹni tí ó jáfáfá ni, tí kì í ṣe ìmẹ́lẹ́ nídii iṣẹ́ rẹ̀ bó ti wulẹ̀, ò ó rí amọ̀ jẹ́, òún burí fún mi. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá rí òṣìṣẹ́ bẹ́ẹ̀, inú mi á sì máa dùn sí pé òṣìṣẹ́ gidi leleyìí tí ó mú iṣẹ́ rẹ̀ ní ọ̀kúkúndùn, tí kì í sì fi iṣẹ́ rẹ̀ ṣeré ní ìgbàkígbà tí ó bá dé ibi iṣẹ́, tí kì í sì léètí wá sí ibi iṣẹ́. Ó mọ̀ àkókò tó bá yẹ kí ó dé ibi iṣẹ́, ti kii sì fi iṣẹ́ ṣeré rara àti rara.

Èmi fẹ́ràn wíwo àwọn ìràwọ̀ ní ojú ọ̀run. Ni ìgbàkígbà tí ilẹ̀ bá ṣú, tí àwọn ìràwọ̀ àti òṣùpá bá jáde, èmi fẹ́ràn láti máa wo àwọn ìràwọ̀ ojú ọ̀run ní ìpele ìpele tí wọ́n bá jáde, tí wọ́n sì tàǹ doo sí ojú ọ̀run, ti won si n láti ṣe ìmolẹ̀ tó mọ́lẹ̀ dáadáa, tó tàn yó tàbí tó mọ́lẹ̀ gan-an sí ojú ọ̀run. Èmi fẹ́ràn láti jáde láti gbé ojú mi sókè kí n sì máa wo oríṣiríṣi ìràwọ̀ ní ojú ọ̀run. Ìgbà mìíràn èmi a sì máa ṣerémọ́dé láti sọ pé èmi ń ka àwọn ìràwọ̀ yìí ní ọ̀kọ̀ọ̀kan èjì-èjì bí wọ́n bá ṣe wà ní ojú òfurufú ti tí wà ní ojú sonmo tàbí ojú ọ̀run tí èmi sì ń wò, tí mò fi ń gbafẹ́ tàbí tí mò fi ń ṣe ìdárayá eré alẹ́.